Ìpèsè ohun èlò. Báwo ni o ṣe máa ń rí ìpèsè ohun èlò? Ìpèsè ohun èlò ni wípé nígbà tí mo bá lọ sí ọjà, ní inú ọjà, mo máa rí ohun èlò ìyẹn ohun ìsebẹ̀. Nígbà tí mo bá ti ra ìsebẹ̀, màá ri wípé màá gbe wá lé. Nígbà tí mo bá ti ra àlùbọ́sà, tí mo ra tòmátòsì ní inú ọjà, tí mo ra rodo, tí mo ra irú, bákannáà, mo máa ra ẹ̀fọ́. Nígbà tí mo bá ti ra ohun gbogbo tí ń jẹ́ ewébẹ̀, tí mo bá ti ra ohun gbogbo èlò ọbẹ̀ náà tán, màá ri wípé màá wàá, wá sí inú ilé. Màá dà á sí inú omi. Màá sì ṣà án dára dára. Nígbà tí mo bá ti ṣàn án dára dára, nígbà tí mo bá ti ṣan ohun èlò ọbẹ̀ náà dára dára, màá ri wípé màá gbe lọ sí ọ̀dọ̀ ẹni tí ó máa bá mi lọ̀ọ́ ohun èlò ọbẹ̀ náà. Nígbà tí ẹni náà bá bá mi lọ̀ọ́ tán, á bá mi dà á sí inúu rọ́bà. Nígbà tí wọ́n bá ti bá mi da padà sí inúu rọ́bà mi, màá sì máa gbe bọ̀ ní inú ilé. Nígbà tí nbá ti gbe dé inú ilé tán, màá ri pé màá dà á sí inú ìkòkò ọbẹ̀ mi. Nígbà tí nbá ti dà á sí inú ìkòkò ọbẹ̀ náà, màá ri wípé màá gbe lọ sí inú ibi tí wọn ó ti bẹ̀rẹ rẹ̀ láti máa sè é. Màá gbe kaná. Nígbà tí mo bá gbe kaná, màá ri wípé màá wá lọ wá mangí, màá lọ wá iyọ̀, màá tún wá epo, ìyẹn epo pupa. Nígbà tí mo bá ti wá gbogbo rẹ̀, n ó sì máa fi si ní ẹyọ kọ̀ọ̀kan. Láàkọ́kọ́, wọn ó ti se ẹran tí mo fẹ́ fi se ọbẹ̀ náà. Nígbà tí mo bá sì ti gbé ẹran náà kaná, màá sọ̀ọ́. Nígbà tí nbá ti sọ ẹran náà tán, màá sì wá gbé pọ́ọ̀tì ìsebẹ̀ mi. Màá wá gbe ka orí iná. Màá wá da epo pupa sí i. Nígbà tí nbá ti da epo pupa náà sí i tán, màá ri wípé nígbà tí epo náà bá gbá kékeré, n ó wá da ata tí mo ti lọ̀ láti inú ẹ̀rọ or inú ẹ́ńjìnì tí mo ti dàá jáde. Nígbà tí mo bá sì ti gbe kaná, màá wá dàá sínú epo pupa náà. Yí ó dùún níwọ̀nba, yóò pariwo kékeré torí pé epo náà mi ò ní jẹ́ kó gbá púpọ̀. Ní nígbà tí mo bá ti gbe kaná tán, màá ri wípé màá wá, bẹ̀ẹ̀ sí, á wá sè níwọ̀nba kékeré. Tí nbá ti sè é níwọ̀nba díẹ̀, màá wá lọ fi mangí sii. Nígbà tí màá ti fi máńgì sí i tán, màá rí wípé màá tún wá fi iyọ̀ sí i. Nígbà tí nbá ti fi iyọ̀ si tán, màá wá fi nǹkan tí à ń pè ní àádùn díẹ̀ díẹ̀, n ó wàá fi si. Àwọn bí kọrí, àwọn bí thyme tí à ń pè ní seasoning kéékèèké. Lẹ́yìn ìgbà náà, màá ri wípé màá wá fi.